A! Èmi máa ń rorun gan tí mo bá ń sùn. Bí á torí pé mo jẹ́ èèyàn kan tó tóbi. Àwọn tó bá sùn sẹ́gbẹ̀ mi gan máa ń complain pé bí mo ṣe ń rorun yẹn, ó máa ń disturb àwọn. Bọ̀, mo máa ń try àti má rorun bọ̀. So, eh, tí èèyàn bá ti sùn, èèyàn kì í sábà mọ nǹkan tí èèyàn máa ń ṣe mọ́. Bọ̀ tó bá yẹ kí mo lè mọ̀ nkàn tí wọ́n ṣe, èmi gan láì kí ẹ̀yàn máa rorun lẹ́gbẹ̀ẹ́ mi. Tí èèyàn bá ń rorun lẹ́gbẹ̀ẹ́ mi báyìí, ó máa bi mí inú gan nigbà kan. Bọ̀ ní ìsìn té mi náà dẹ́ sì mọ̀ pé mo máa ń rorun. Ajo má máa manaji àrá wa ni kò sí pé èèyàn kan ń rorun bọ̀. Èmi máa ń rorun, máa ń rorun gan especially tó bá ti wá rẹ́ mi. Tó bá rẹ́ mi tí mo ti ṣiṣẹ́ tó rẹ́ mi gan. A! Mo máa ń rorun kò sọgbọ́n e o. Kò tí è sí bí mi ṣe ní oọ̀run, mo máa ń oorun gan ni.

Oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún, oṣù February. Boya torí pé ó jẹ́ pé oṣù yẹn ni wọ́n bí mi, so mo nífẹ̀ẹ́ sí i gan. Láti ọjọ́ àkọ́kọ́ oṣù yẹn títí tó máa fi parí báyìí, inú mi má n dùn ṣẹ̀rẹ́ torí oṣù tan bí mi nìyẹn. So mo má n ẹ mọ́ má n fẹ́ràn kí n máa múnú ara mi dùn lóṣù yẹn. Títí t'óṣù yẹn má fi parí báyìí, inú mi má n dùn ni. Ọjọ́, ọjọ́ tan bí mi, mo má wan n ṣe é ní alárinrin. Ó má n yàtọ̀ sí gbogbo ọjọ́. So oṣù yẹn mú through ẹm láti ibẹ̀rẹ̀ oṣù yẹn títí parí oṣù yẹn, áh, inú mi má n dùn ni. So mo nífẹ̀ẹ́ sí oṣù yẹn gidigidi gan ni. Toba je wipé wọ́n gbá mi láyé nì gan, màá fẹ́ lè ṣègbéyàwó mi ní oṣù náà. Àmọ́ ààyè ò sí. But mo fẹ́ràn oṣù February yẹn lọ́pọ̀lọpọ̀.

Oríṣìíríṣìí ǹkan ni mo máa ń ṣe kí n tó lọ sùn. Ìgbà mí mo máa wo fíìmù lórí tẹlifíṣàn. So máa ṣe yẹn kí n tó lọ sùn. Ìgbà mí ó máa jẹ́ kí n tètè sùn. Ìgbà mí kẹ́ẹ́ ó lè jẹ́ pé ìwé nínú àwọn ìwé tí mo ní ni mo máa kàá kí n tó lọ sùn. So tó run bá dẹ́ẹ̀tì kùn mí máa pa tìsẹ́gbẹ́ kan, màá dé sùn. Ìgbà mìíràn kẹ́ẹ́ ó lè jẹ́ pé orin ni máa ń gbọ́ títí tí tí tí mo máa fi sùn lọ. So oríṣìíríṣìí ǹkan ni mo máa ń ṣe kí n lè rorùn sùn. Ìgbà mí gan an mo máa mutí kí n tó sùn. Ó dipè, ó tún pín sí oríṣìíríṣìí bó bá ṣe rẹ̀ mí. Ìgbà mí kò sáyé àti kàwé àbí wo tẹlifíṣàn, so ṣe ni máa po tíì tó tutù tí mo máa mú, tí màá gbọ́ orin, tí màá sùn. So oríṣìíríṣìí ọ̀nà ni.

Oríṣìíríṣìí ǹnkan ni èmi máa ń wá nínú, ẹm, òṣìṣẹ́ tuntun. Àmọ́ ṣá mẹ́ta kan tó jẹ pé mo fẹ́ràn kí máa wo èèyàn tó ní ìwà ìrẹ̀lẹ̀. Nítorí pé ibi iṣẹ́ ta tí ń ṣiṣẹ́ yìí oríṣìíríṣìí èèyàn ló ń wá síbẹ̀ ní ojoojúmọ́. Ẹ̀lọ́ mì wàhalá rọ̀ lọ̀run ó fẹ́ wà jà ní. Ẹ̀eyàn gbudọ̀ òṣìṣẹ́ tó bá máa ṣiṣẹ́ ní ibi tí èrò máa ń pọ̀ ti o gbọ́dọ̀ mọ bí ó ṣe máa, Bó ṣe máa ṣe to je pe kó ni máa ní problem pẹ̀lú àwọn customer. Òṣìṣẹ́ tí ó máa ń, tí ò kí n pa ibi iṣẹ́ jẹ, tó máa ń wá dédé, tó múṣẹ́ re ní òkúkúndùn. Àwọn òṣìṣẹ́ mí wà to jẹ pé wọ́n like kan má, wọ́n fẹ́ràn kan má ṣe ọ̀gáta ọ̀gá o ta. Ówo aláàáru rẹ́ á pé ìgbà tán ti mọ̀ pé tọ́ bá di ìparí oṣù, wọ́n máa gbowó wọ́n, wọ́n ò múṣẹ́ yen òkúkúndùn, wọ́n kan n ṣe, bi ń bà kúkú ṣe náà, won à sàn wò mi. Òṣìṣẹ́ tó ń múṣẹ́ re lokúkúndùn, òṣìṣẹ́ tí kò dẹ̀ kín parọ́, tó jẹ́ pé bó bá ṣe sọ báyìí, ẹ ṣẹ̀ máa bàbẹ́. Nítorí gbogbo ibi tí èèyàn ti ń ṣiṣẹ́ yii naa tó òṣìṣẹ́ bá ń parọ́, tó ń jalè, tó ń ṣe à, ibi iṣẹ́ ọ̀ún ò ní pẹ́ dàrú. Só òṣìṣẹ́ tó níwà ìrẹ̀lẹ̀, tó múṣẹ́ lókúkúndùn, tí ò dẹ̀ ń parọ́, tí ò ń jalè. Iru awọn nǹkan tí emi máa ń wá nínú òṣìṣẹ́ tuntun nìyẹn.

Gẹ́gẹ́ bí irú iṣẹ́ tí èmi ń ṣe, kìí ṣe gbogbo ìgbà ni mo máa ń lọ sí ibi iṣẹ́. Ìgbà mí ibi iṣẹ́ mi ó lè jẹ́ pé ẹ̀ẹ̀kan lóṣù ni màá lọ, ìgbà mí ó lè jẹ́ ẹ̀ẹ̀méjì lóṣù. Gẹ́gẹ́ bí bọ́ bá ṣe nílò mi sí níbi iṣẹ́ ilé mi máa fi ń lọ. Iṣẹ́ tèmi àti lé ni iṣẹ́ tí mò ń ṣe. Iṣẹ́ mi ṣe é ṣe láti lè so, ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́. Àmọ́ lọ́jọ́ tí mo bá lọ báyẹn ò, mi ò ún tètè jí kúrò nílé làárọ̀. Kí dédé aago mẹ́wàá ni màá kúrò nílé, tí bá dẹ̀ padà bọ̀ ó di aago mẹ́rin ìrọ̀lẹ́ tí wọ́n bá ti parí níbi iṣẹ́ náà ni èmi náà máa ma bọ̀. Àmọ́ ṣá kò ń gbà kókó mi ẹẹkan kọ́ tí máa ń lọ ẹná èmi náà nífẹ̀ẹ́ sí, màá fi rí tà máa rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè mi.

Ah! Ẹ̀mí tí ó jẹ ẹran báyìí, èmi yẹpẹrẹ, èmi máa ń jẹ ẹran lọ́pọ̀lọpọ̀. Bí mo ṣe ń jẹ màálù ni mò ń jẹ, ògúnfe ni mò ń jẹ, ṣíkìn ni mò ń jẹ, tọkí. Ah! Èmi ní ìfẹ́ sì kí máa jẹ ẹran gan-an ju ẹja lọ so ẹran yẹn, ah! Èmi ń jẹ ẹran, mò ń jẹ ẹran lọ́pọ̀lọpọ̀. Àti pé mo tún máa ń Mo fẹ́ràn láti máa jẹ ẹran because ohun gan ni ó dájú kí èèyàn máa jẹ lára. Olóyìnbo máa ń pè ní protein. Ẹran kẹ̀ ló máa ń fún èèyàn ní protein jù ní ara, so ah! Èmi máa ń jẹ ẹran gan-an, mi ò lè ṣe aláì máa jẹ ẹran lójúmọ́ kan. Ẹran ẹ̀kọ̀kan gan-an ni mo máa ń sábà jẹ ẹja.

Office mi máa ń ṣí ní dédé aago mẹ́jọ àárọ̀ na máa ń ṣí. Pẹ̀lú pé iṣẹ́ mi àtílé ni mo ti ń ṣe náà, dédé aago mẹ́jọ àárọ̀ náà èmi náà gbọ́dọ̀ wà ní orí system kí mọ̀ pé mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní àárọ̀. So èmi náà máa ń ṣí pẹ̀lú wọn, ba ṣe ń ṣí lágo mẹ́jọ náà ni èmi náà ṣe ń ṣí. Iṣẹ́ wa náà ń gbá mi kẹ́, ó bá sì jẹ́ ní aago mẹ́jọ kò ṣe pé lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni iṣẹ́ máa bẹ̀rẹ̀, àmọ́ ó gbọ́dọ̀ ti wà bẹ́ẹ̀ ní dédé aago mẹ́jọ.

À, èmi ò kí ń fi ìdáàbòbò òòrùn, mi ò kí ń fi ń ṣe eré o. Torí òòrùn especially làkòókò tó òòrùn bá pọ̀ báyìí. Mo wà nú ilé mo máa ń ta, mo máa ń lo ìdáàbòbò òòrùn sára. Mo máa ń lò sára dáradára. Torí mi ni fẹ́ kí òòrùn bá ara mi jẹ. Èmi sì wà jẹ́ èèyàn tí ó pupa. Mi ò ní fẹ́ kí òòrùn bá ara mi jẹ́ so mo máa ń, mo máa ń lò lóòrèkóòrè gan ni. Mo máa ń fi sára torí mi ò ní jẹ́ kí òòrùn bá ara mi jẹ́. Tí o bá lò ní ìsìn, iyí tó òòrùn máa wá dá sí ẹ́ lára gan an. Owó tó máa fi tún un ṣe gan an. Ó kúkú, ó sàn kí o kúkú máa lo ìdáàbòbò òòrùn.

iPhone ni mo ń lò. iPhone, iPhone 11. Mo dẹ̀ fẹ́ràn láti máa lo iPhone, because, kí n tó bẹ̀rẹ̀ sí ní bọ́ sí orí iPhone, Android ni mo ń lò. Oríṣiríṣi Android ni mo ti lò. Ọ̀n mo ìgbà tí mo wá test iPhone emi like àwọn nǹkan orí iPhone ju Android lọ, àti pé camera iPhone ló wù mí fẹ́ràn gidi gan. Yo-- ó máa gbé ẹyọ báyẹn níbí ọjọ́. Kò sí, kí ni Android náà dà? Ama sa, mi ò really like camera Android bíi ti iPhone.

Ojú òpó ayélujára tí mo wà, mo wà lórí TikTok, Facebook, Instagram àti Twitter. O dape mẹ́rin tí mo wà náà nìyẹn. Àmọ́ Facebook yẹn, à, mí ò fẹ́ràn láti máa lọ bẹ o. E kokan ni máa ń dé bẹ ni máa ń wo nǹkan tí ó ń ṣẹlẹ̀ bẹ. WhatsApp, gbogbo ìgbà ni mò ń dé bẹ torí òun ni mò ń lò fún ibi iṣẹ́ àti gbogbo orí ẹ náà ni wọ́n ti ń bá mi sọ̀rọ̀. Instagram náà ekankan ni mò ń dé bẹ. Àmọ́ Twitter, a, ojoojúmọ́ ilé mi nìyẹn. Ibẹ̀ ni mò ń sùn sí, ibẹ̀ ni mo ti ń jí. Mo fẹ́ràn láti máa lo Twitter dáradára.

A! Èmi máa ń fi ìpara sára, mi lè ṣe kí n má pa ara ní ojoojúmọ́. Mo dẹ̀ tún máa ń fẹ́ràn láti lo àwọn òróró òyìnbó yẹn náà sí ara. Torí irú ara tèmi ni ó jẹ́ ara tí ó máa ń gbẹ. So, n gbudọ̀ lo òróró èébo àti ipara, n gbudọ̀ fi pa ara dáradára. Láìjẹ́bẹ́ẹ́ ṣe ni gbogbo ara mi máa funfun kan. Bí èèyàn bá dẹ̀ ṣe para sí dáradára náà ló máa jẹ́ kára rẹ máa dán, ká rẹ máa jọ lọ. So èmi lè o ṣe kí n má para. Kódà ìgbà mìíràn gan-an tí wẹ́dà yẹn tó bá dára dáradára tó jẹ́ àsìkò òtútù, mo fẹ́ràn láti máa para láàárọ̀ àti alẹ́ torí kí ìpara yẹn kó lè ṣiṣẹ́ lára mi dáradára. So èmi fẹ́ràn láti máa para déédéé.

À, èmi ti léyàn kúrò lẹ́nu iṣẹ́ rí o. Àwọn osiṣẹ́ mi tí kò ní ẹ̀kọ́ tó bá customer sọ̀rọ̀ ni bí mi ṣe fẹ́. So kó tó di ìgbà tí ó bá customer sọ̀rọ̀ ní ọ̀nà àìtọ́ náà, ó ti kọ́kọ́ ní ìgbà kan to jẹ pé owó mi ò pé, owó mi din. Ó fẹ́ràn láti máa ṣe owó mi bálabàla kò dẹ̀ ní ẹ̀kọ́ rara. Tẹ bá bá a sọ̀rọ̀, tẹ bá bá a sọ̀rọ̀ pé bá wò lọ ṣe wuwà, bái ṣe kiní kan, tó bá máa di ọjọ́ kejì báyìí, ó máa kojú sókè ní bi kiní. Kò fẹ́ràn pé kan máa bá òun wi rara. Èmi dẹ̀ ń lérò pé ní ibi iṣẹ́, ooo, kó ṣe gbogbo ìgbà ló máa máa ṣe nǹkan tó tọ́. So wọ́n gbudọ̀ lè máa bẹ́ẹ̀ sọ̀rọ̀, kan máa correct ẹ̀ tí ò ní bọ́ sí kiní. Waa wa máa rújúpọ̀, waa máa ṣe, waa tún máa bá customer sọ̀rọ̀ bó-- ní bó ṣe wu e. Bó dẹ̀ ṣe n ṣe yen, àwọn ọmọ iṣẹ́ tókù, tan bá rí bó ṣe n bá customer sọ̀rọ̀ tẹ́ẹ̀ tètè ṣẹ́ lápá, àwọn náà máa rò pé bó ṣe yẹ kan máa bá customer sọ̀rọ̀ niyen. Tẹ bá dẹ̀ ṣe customer dáradára níbi iṣẹ́, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń wá customer. To jẹ pe tan bá rí wọn báyen, wọ́n máa ma ké customer lójú kẹ́ wọn nimu. So èmi ò fààyè gba kí èèyàn máa bá mi ṣe iṣẹ́ mi bálabàla. Kò sáyé. Níbi iṣẹ́ báyìí, mo rẹ́dí àti lè kúrò ní bi iṣẹ́.

App tí mo máa ń lò jù náà ni X, tí wọ́n ti sọ di, yeah Twitter tí wọ́n ti sọ di X nísìnyí. Lẹ́yìn náà mo ti máa ń lo WhatsApp. Àwọn méjèèjì yẹn mo fẹ́ràn láti máa lò wọ́n. Okay, ìkẹta tí mo ti máa ń lò náà ni TikTok. Mẹ́tẹ̀ẹ̀ta ni mo fẹ́ràn láti máa lò jù. X, yenmi lè ṣe kí má de bẹ́ẹ̀ lójoojúmọ́. Ibẹ̀ ni mo ti máa ń wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní àgbáyé. TikTok jẹ́ ibi tí mo ti máa ń rẹ́rìn-ín, torí oríṣiríṣi nǹkan ló wà ní TikTok tó ń pani lẹ́rìn-ín. So, TikTok ni èmi mo máa ń lo fi ń rẹ́rìn-ín. WhatsApp ibẹ̀ ni mo ti máa ń send message sí àwọn èèyàn. Ibẹ̀ ni fún mo fẹ́ bá yàn sọ̀rọ̀, mo fẹ́ sárẹ̀ ẹ ṣọ̀n kan fún yàn, WhatsApp ni. Mo fẹ́ ṣe gba, mo fẹ́ ṣàwọ̀, WhatsApp ni. TikTok ibẹ̀ ni èmi ti ń rẹ́rìn-ín. Ibẹ̀ ni mo ti máa ń rẹ́rìn-ín dáradára. Oríṣiríṣi àwọn èèyàn tó ń pani lẹ́rìn-ín ló pọ̀ ní TikTok. Fún dẹ̀ ń kọ́gbọ́n náà lórí Twitter àbí a mọ X. Èyí tó wọ́n change láti Twitter lọ sí X. Yẹn ibẹ̀ ni mo ti ń kọ́gbọ́n, ibẹ̀ ni mo ti ń kọ́ gbogbo nǹkan lóore kóre un bẹ́ẹ̀.

À, èmi máa ń pa àwọn fáìlì mi mọ̀. Àwọn fáìlì tó bá wà ìmpọ́ta tó bá ṣe kókó sí mi, èmi ò ń fi nǹkan mi sí ibi tó bá wù mí, mo máa ń tọ́jú wọn dáadáa. Torí tó bá di ìgbà tí èèyàn máa nílò rẹ̀ níìsín, a wá di pé ibo ni mo fi sí i, ibo ni mo fi sí i. So gbogbo nǹkan mi ó nínú fáìlì tí màá ń kó sí. Torí bí màá ti kó sí inú fáìlì, ó tún ní ibi tí màá ń tọ́jú rẹ̀ sí débi pé kò sí èèyàn tí ó lè mọ bí tó wà àfi tí ń bá sọ. So mo máa ń tọ́jú ẹ̀ pamọ́, màá ń fẹ́ràn láti tọ́jú àwọn nǹkan mi pamọ́.

Ah! Èmi ò mọ̀n bí wọ́n ṣe ń pa ẹja o. Àmọ́n mo máa ń lọ sódò, mo máa ń rí àwọn èèyàn bọ́ ṣe ń pa ẹja, but mi ò mọ̀ bí wọ́n ṣe ń pẹja o. Mo máa ń rí wọn, mo máa ń rò lọ́kàn mi pé kí tie mon bọ́ ṣe ń ṣe, àmọ́ ah! Mi ò mọ̀ ó. Ko ṣe gbogbo ǹkan l'eyan máa ń mọ̀ láyé. Àmọ́ tí bá lọ sódò torí ẹ́kan ǹkan, a máa ń lọ sí àwọn odò yẹn àti kíní. Màá rí àwọn èèyàn, mo máa ń rí bon ṣe ń ṣe, but mi ò mọ̀ bọ́ ṣe ń pẹja.

Ah! Mio kò ṣe àyàwòrán, àmọ́ mo mọ bí wọ́n ṣe ń ya àwòrán pẹ̀lú fóònù mi. So, mo lè ya àwòrán títèmi dáadára, mo lè ya àwòrán àwọn ọ̀rẹ́ mi, àwọn ará ilé mi, kò sí èyí tí miò lè ṣe. Mo máa ń yàwòrán àwọn ènìyàn, mo dẹ mọ bí wọ́n ṣe ń yàwòrán, torí tí bá yà wọ́n pẹ̀lú fóònù, mi kò mọ bó ṣe ń ya pẹ̀lú camera ni, tí bá ya pẹ̀lú fóònù, ó máa ń fine dáradára, mo máa ń rí àwọn angle mú ni dáadáa.

Mo fẹ́ràn láti má a mu omi zobo àti, àti ẹni juice tan bá fi ọ̀pẹ̀ òyìnbó ṣe. So mo fẹ́ràn láti mu zobo yẹn ke, emi dé fẹ́ràn kí n máa ṣe n lé fúnrara mi. To ri àwọn tan ń ṣe n táyen báyen, wọ́n ti má a fi kinni ba ti, colouring ba tie ẹ̀jẹ̀. Ó má a ní oríṣìíríṣìí colour ko ní fun ara lóore. Irú èmi tí mò ń try àti lu ehm, tí mò ń try àti jò díẹ̀ diẹ. Zobo yẹn ó má ń ràn mí lọ́wọ́ láti jò torí mo má a fi oríṣìíríṣìí àwọn nǹkan tó má ń múyàn jò, mo má a fi sí tí n bá ń sè. Mo fẹ́ràn zobo, mo fẹ́ràn anything tó bá fi ọ̀pẹ̀ òyìnbó ṣe, tan fi ṣe juice dáadáa. Mo like, mo dé fẹ́ràn ẹni juice náà tán ba fi ọsàn tó ṣe dáadáa tan bá fi ṣe, mo fẹ́ràn e. So.

Mo máa ń rántí àlá mi, àmọ́ nínú mẹ́wàá. Nígbà mìíràn, màá rántí mẹ́sàn-án, mi ò ní rántí ẹyọ kan. Ó tún wá bọ́ si pé tí mo bá ṣe láala, bá ti bá ṣe jín, mo máa ń fẹ́ràn láti máa kọ̀ sílẹ̀, só dà mí ì ní gbàgbé. So mo máa ń rántí àlá mi, à fi tí mi ò bá rántí tí bá ṣe jín, mo máa ń rántí gbogbo àlá mi. Àlá jẹ́ nǹkan tó yẹ pé èèyàn ò gbúdọ̀ máa gbàgbé, so èmi máa ń mọ̀ọ́mọ̀ tí bá ṣe tají bá ti bá yẹ láala yẹn, bó bá ṣe rí ni mo ṣe máa tètè kọ́lẹ̀, só that mi ò ní gbàgbé. Èyí tó bá lè di àmójútó ń bẹ, kì í lè tètè mójú tó. Mo máa ń rántí àlá mi dáadáa, mi ò ń gbàgbé.

Èmi ò ní irùngbọ̀n o, obìnrin ni mí so obìnrin ò kí ń ní irun ní ìgbọ̀n. Àmọ́ àwọn obìnrin míì máa ń ní, bọ̀ọ̀ ọmọ Shola máa ń sọ pé ó ní àìsàn tó ń bá wọn jà tó fi ń ní irun gbọ̀n. Torí obìnrin kò yẹ kí obìnrin máa ní irun gbọ̀n rárá. Àmọ́ àwọn obìnrin tó bá ní irun gbọ̀n a jẹ́ pé àìsàn kan ń dà wọ́n láàmú tó ń jẹ́ kí irun gbọ̀n má wù ní àgbọ̀n wọn.

Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé ni yàrá ìbùsùn, torí mo fẹ́ràn kí máa sùn. Kí nkọ́ ṣá wà lórí ibùsùn mi, kí n sá wà ń bẹ. Ìgbà mìíràn gan kò ń ṣe pé mo fẹ́ sùn, but ìgbà mìíràn kí kọ́ nọra sí orí ibẹ̀. Yàrá tí mo fẹ́ràn jù lọ ni kí n sá wà lórí rẹ̀ kí n máa sùn. Àmọ́ lẹ́yìn yàrá ìbùsùn mo fẹ́ràn ilé ìdáná torí mo fẹ́ràn kí máa jẹun. Mo like— fẹ́ràn kí máa dáná fún ara mi, kí máa se oríṣiríṣi oúnjẹ, ṣira mi lé nú. So bẹ́ẹ̀ ni, so yàrá ìbùsùn then ilé ìdáná ni èkéjì.

Obìnrin ni èmi, so èmi máa ń ṣe irun mi ni lóòrèkóòrè. Àmọ́ mo máa ń gẹrun mi nígbà mìíràn torí ìgbà mìíràn bá yi ò máa sú ẹ àti ṣe irun wàhálà àti lọ́ jo. Máa yáa gẹẹ̀, máa gẹ skodo. Àwọn ẹlòmíì bíi olólùfẹ́ mi ni ó máa ń so pe, rárá o, ó ní kò fààyè gbà mí torí èmi gan an mo ti fẹ́ gẹ irun mi, bọ̀ kò fààyè gbà mí. Ó ní òun ò lè máa gẹrun, kí èmi náà máa gẹrun, ká wá jo wá dàbí ọkùnrin nínú ilé. So èmi ò kí ń gẹ irun, èmi máa ń ṣe irun ni gẹ́gẹ́ bí obìnrin tí mo jẹ́. Oríṣiríṣi irun dẹ́ni obìnrin máa ń ṣe. Ìgbà mìíràn ṣùkú, pàtẹ́wọ́, kọjúsọ́kọ, kọjúsálè, all back, oríṣiríṣi irun la máa ń ṣe.